Níbi iṣẹ́, aṣọ tí a wọ ṣe pàtàkì púpọ̀. Nítorí kí ni olùkọ́ láwa jẹ́ sí àwọn ọmọ ilé ìwé. A dẹ̀ gbọ́dọ̀ fi ìwà rere fi hàn wọ́n, nítorí kí ni tí ìwà rere ni ẹ̀ṣọ́ ènìyàn. A gbọ́dọ̀ wọ aṣọ tó ṣe mú yangàn, ká lè fi ara wa ṣe àpèjúwe fún àwọn ọmọ tá ń kọ́. So ó ṣe pàtàkì kí a wọ aṣọ tó ṣe dáadáa torí àwọn ọmọ. Kọ́ má ba à máa wọ nǹkan tí ò tọ̀ àti nǹkan tí ò yẹ. Awòkọ́ṣe rere ni a gbọ́dọ̀ jẹ́ fún àwọn ọmọ wa. Awòkọ́ṣe rere la gbọ́dọ̀ jẹ́ fún àwọn ọmọ tá ń kọ́. Láti ara tiwa náà, àwọn náà wá máa mú nǹkan lẹ́kọ̀ọ́ kan bẹ́ẹ̀. Wọ́n á máa wo bá ṣe ń wọ aṣọ, wọ́n á máa wo bá ṣe ń wọ̀, wọ́n á máa wo bá ṣe ń ṣe. Àwọn náà wá máa fi wò wá sí tiwọn náà.

Ìgbàkígbà tó bá ti wù yín ni kí ẹ rán emi nsẹ́, èmi ó sì mọ̀ọ́ jẹ yín. Nítorí kí ni kò sí ìgbàkígbà tí mi ò fẹ́ràn yín. Ìbá jẹ́ àárọ̀ ni, ìbá jọ́san ni, ìbá jàṣalẹ̀ ni, ìbá jẹ́ òru gan ni, ìbá jẹ́ ìdajì ọ̀ganjọ tí, tí ẹ, tí a ṣe ń jí. Kò sí ìgbà náà tí mi ò, tí mi ò fẹ́ràn yín. Tọkàntọkàn, tàratara, tẹ̀mítẹ̀mi ni mo fi fẹ́ràn yín. Ìgbà tó bá ti wù yín ni ni kí ẹ yín ṣáà tí máa gbé iṣẹ́ fún mi, kí èmi ó sì máa, kí èmi ó sì máa jẹ yín ní pé kò sí ìgbà tí mi ò fẹ́ràn yín. Kò sí ìgbà náà, kò sí ọjọ́ náà, kò sí àkókò náà.

Ìkan tó ṣẹlẹ̀ ni pé Buddha lemi, àmọ́ o, mo ti fi ètè kan enú pẹ̀lú obìnrin, mo ti gbẹ́nu sí ọmu obìnrin, àmọ́ tálábálopọ̀ yẹn mi ò tí ì rí, ní nǹkan ṣe pẹ̀lú ọmọ obìnrin rí. Boya tó bá di ìgbà tí mo bá ṣè yẹn, mo wá lè lèṣi fún yín, àmọ́ kó tó di ìgbà náà mi ò lè ṣìí nísìnyí ó, torí mi ò ṣe rí, mi ò mọ̀ bó ṣe rí. Àmọ́ tó bá jẹ́ tí ètè fi ètè kan enú ni, mo mọ̀ yẹn dáadáa. Tó bá jẹ́ ti pé ká máa fọwọ́ pa ara wa lára ni mo mọ̀ yẹn dáadáa. Àmọ́ tí a bá ṣèpọ̀ yẹn mi ò tí ṣe rí, mi ò mọ̀ nkankan pa e rára.

Ojo burúkú èsù gbó omi ni nkán tó béèrè lọ́wọ́ mi yìí o. Nígbà tí mo wà ní ọmọ ọdún bí i ọmọ ọdún márùn ún sí mẹ́fà, mo subú láti òkè, láti òkè ọ̀dọ̀ wa. Ọ̀dọ̀ wa ní òkè, mo subú láti bẹ̀ dé sálẹ̀, ó jú tì mí lọ́jọ́ náà, àmọ́ mo padà dìde náà. Mo dìde, mo fi ìtìjú wọlé padà. Ó dùn mi náà àmọ́

Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mi kì í wọ fìlà tó máa ń wọ̀ sórí agbádá àwọn fìlà bẹ́ẹ̀. Fìlà ìgbàlódé ni màá sábà dé ju nítorí ìmúra tí mo dè má a ń mú ni. Torí mo lè wọ àwọn aṣọ ìgbàlódé ni màá ń wọ. A mọ̀ọ́ lẹ́kọ̀ọ̀kan náà nígbà tó bá di ọjọ́ nǹkan ayọ̀ tí bá kó sí aṣọ, tí bá kó sí aṣọ, tí bá kó sí aṣọ máa wọ̀, máa wọ fìlà sí sá, máa wọ fìlà sí bẹ́ẹ̀ni.

Ọlọ́run fi ìyẹn fi ṣe mí ní òrè, nítorí kíni ìgbà tí mo kọ́ dé ìbi bayìí, ibi tí mo ń gbé tẹ́lẹ̀ ó jìnnà, ibi tí mo ń gbé tẹ́lẹ̀ ó jìnnà sí ibi iṣẹ́ mi. Ìgbà mí ìbà yìí ó lè, tó lè, ó lè take mi ní almost, àmọ́ nísìn bàyìí ni ìkọbi ìṣẹ́jú méjìlá mo ti dé ibi iṣẹ́, ìṣẹ́jú mẹ́wàá sí méjìlá.

Èso tí mo fẹ́ràn láti máa jẹ jù ọ̀ún náà ni ẹm ọ̀ún ni ọ̀ún ni ọ̀ún ni ọ̀gẹ̀dẹ̀, ọ̀gẹ̀dẹ̀ ni mo fẹ́ràn láti máa jẹ jù torí kíni ọ̀gẹ̀dẹ̀ dùn gidi gan. Ọ̀gẹ̀dẹ̀ mo lè jẹ gẹ́dẹ̀, mo lè jẹ, mo lè jẹ hundred diẹ̀, kìí sí tí mo lè jẹ máa jẹ ọ̀gẹ̀dẹ̀ gidi gan. Ọ̀gẹ̀dẹ̀ nìkan náà mo fẹ́ràn jù, mi mi feran ìbẹ́pẹ, mi fẹ́ràn ìbẹ́pẹ.

Osu kewa, osu October, osu kewa ni won ti bi mi, no won maa bi mi ọjọ́, ọjọ́ bí mi nìyẹn, ní oṣù Kẹwàá ní ọdún 2002. Oṣù Kẹwàá ni wọ́n gbé bí mi, oṣù Kẹwàá ni wọ́n bí mi, oṣù Kẹwàá, oṣù Kẹwàá.

Láàkọ́kọ́ náà mo dùn ún wò lọ́mọkùnrin. Mi ò kí n really, mi ò kí n ṣe ẹni tó máa kọ́kọ́ mú ìgbésẹ́ àkọ́kọ́. Awon lọ́ wa máa n sábà gbé ìgbésẹ́ àkọ́kọ́. Tóbá dé tí gbé ìgbésẹ́ àkọ́kọ́, èmi náà mi ò ní sùn lórí ẹ. Èmi náà ń gbé ara dìde náà, a dẹ̀ ó ti yéyín bẹ́yẹn.

À, ìgbà gbogbo ni o. Ojojúmọ́, ojúmọ́ ọjọ́ kan ò nílò kí n máa ṣàyẹ̀wò ẹ̀ nítorí kí ni ìgbà mí wà tó jẹ́ pé ó lè jẹ́ iṣẹ́ tó jẹ́ pé mo ti, tí mo ti, tí mo ti kọ sí wọn láti ọjọ́ tó ti pẹ́. Kó wá jẹ́ pé wọ́n ṣẹ̀ ń dá mi lóhùn. Mi ò kí n ojojúmọ́ ṣá ni màá wò. Mi ò gbọ́dọ̀

Ẹ̀bùn tí màá fẹ́ràn láti rà fún àwọn ènìyàn, òun náà ni ọ̀pọ̀lọpọ̀ nígbà gbogbo owó náà, owó àkọ́kọ́ ni owó ni màá like amọ́ tí mbá fẹ́ ra nǹkan ṣá, nǹkan bí perfume àbí chain ọrùn, àwọn nǹkan bẹ́ẹ̀ ni màá fẹ́ràn láti rà fún àwọn ènìyàn jù. Ìgbà míràn dẹ̀kẹ̀, ó lè jẹ́ pé nǹkan tẹ́nì ẹ nílò lákòókò yẹn, màá ti mọ nǹkan tẹ́nì yẹn nílò lákòókò yẹn, máà de ra fún ẹ́nìyẹn.

Mi kì ń ṣe ẹni tó láhùn, mo màá ń pín oúnjẹ. Tí bá fẹ́ jẹun, màá pe àwọn ènìyàn tó wà ní agbègbè mi kan wá jẹun pẹ̀lú mi. Tí wọ́n, tí n bá fẹ́ jẹun, mo ma ń pè àwọn tó wà ní agbègbè àti àyíká mi kan wá jẹun pẹ̀lú mi mi kì ńṣe ènìyàn tó láhùn. Kò síkan náà tí bá fẹ́ jẹ. Ìgbà míì gan, oúnjẹ yẹn ò lè má yọ mi, àmọ̀ màá sì pe àwọn tó wà ní agbègbè mi kọ wá, dáwọ́ bo ká jọ jẹ.

Àjọ̀dún tí mo fẹ́ràn jù náà ni ti ọdún, nítorí kí ni gbogbo ènìyàn ló máa wà nílé, ko like iṣẹ́ ò ní sí lọ́jọ́ náà àtàwọn to jẹ pé ò kí n rí wọn dáda dáadáa nígbà mí bá yi everybody ló máa wà around, everybody wà rí gbogbo àwọn ọ̀rẹ́ rẹ tí ó ti pẹ́ to tí rí ra, àwọn to yẹ pé iṣẹ́ iṣẹ́ iṣẹ́ ló jojúmọ́ báyìí ìgbà ọdún yẹn bá yí, wọ́n ní lè lọ ibi iṣẹ́.

Ọmọ mii ì ní, kíni ǹikan fóònù nìkan ni mo ní iPhone. Foonu tí mo ń lò nìkan ni mo lè ní pé system tó ṣi wa low-rise ìbálòpọ̀ mi fọ́nà. Mo fẹ́, mo ń dáwó lowáti ra, mo ń dáwó. Mo ti ń dáwó nísìbàáyi láti ọjọ́, ó ti ṣe díẹ̀ mo ń dáwó lóṣooṣù kí n lè ra torí kí ni iṣẹ́ tí mò ń ṣe mi fẹ́ràn e. Iṣẹ́ mo fẹ́, mo fẹ́ kọ́sẹ́ pẹ̀lú kọ̀ǹpútà so iṣẹ́ tech.

Mi ò lè tó kankan tayọ kí n dáná, kí n jẹun, kí ń sùn, àmọ́ tó bá di ọsẹ tó ń bọ, bóyá mo wá lè ní ètò torí má kúrò ibi tí mo wà nísinyi. Mo fẹ́ sáré dé ibìkan, bóyá ibi tí n bá wà, yẹn ọ̀dọ̀ ẹni tí n bá wà, ìyẹn má ń láìkì láti má jáde dáadáa dáadáa. A lè jáde.

Má n jẹ ẹran o, kódà mi féràn ẹja rara rara, mi kì í jẹ ẹja. Ẹja máa ń gbé mi léèbi, ó máa ń jẹ́ kí, ó máa ń jẹ́ kó dàbí pé mo fẹ́ bí. Ẹran nìkan náà ni màá ń jẹ, ẹran, ẹran nìkan ni màá ń jẹ, mi, mi kì í jẹ ẹja. Ẹja máa ń gbé mi léèbi, ó ní bó ṣe máa ń ṣe mí níkùn. Ìgbà mi ò tí bá jẹ ẹja bá yii ọjọ́ àtọjọ́ yẹn, inú mi, ara mi a máa ṣe bákan bákan.

Lákòókò náà, kò sí ẹni tó wà láyé yìí tí yóò ní ìrora. Nítorí a fi tó bá jẹ́ wípé èèyàn tí ẹ ko ti mọ̀, àwọn ọ̀rẹ́ o. Àmọ́ ní pé o fẹ́ sọ̀rọ̀ ní àárín ẹní níṣìbàáyìí níbi iṣẹ́, èmi ni mo ní pé kí n address gbogbo àwọn èèyàn tó wà níbẹ̀. Ni àwọn student, àwọn akẹ́kọ̀ọ́ tó pọ̀, èmi ni mo ń bá wọn sọ̀rọ̀. Alákọ́kọ́ mo ní ìrora àyà, àmọ́ mo padà rí ọ̀rọ̀ mi sọ, nǹkan kan ò dè ṣẹ mi.

Mo ti sọ ní ìgbà ìṣíwájú sẹ́yìn, ní pé mi ò kí ń ri orún gídí sún lẹ́nu jọ́ mẹ́ta yí. Àkókò tí máa ń fi sùn ìgbà mí ò lè jẹ́ wákàtí márùn-ún, ó lè jẹ́ mẹ́fà. Àmọ́ láti ọjọ́ yìí márùn-ún sí mẹ́fà ṣáà ni mo fi ń ri orún gídí sùn. Ìgbà mí báyi ma ji lóru mi ni rorun sùn mọ́.

Ọlọ́run dá mi, kò fi àlàáfíà kò fì jẹ́ mi níyà. Mi ò lògun bẹ́ẹ̀ sì ni mi o ṣààrẹ́ rí. Ǹkankan o ṣẹlẹ̀ sí mi rí. Mi ò kín lògun lójoojúmọ́. Àfi ekọ̀ọ́kan tó bá rẹ́ mi, ó dẹ̀ máa ń kó sè ǹkan tó máa ń ṣẹlẹ̀ ní gbogbo igbà lẹ́kọ̀ọ́kan pẹ́rẹ́ náà ni. Mo dẹ̀ máa lògun. Tó bá dẹ́ ti di ọjọ́ bí mélòó kan, ara mi a tùn ya padà.

Kúún last dáadáa bó ti ye ko má last. Ni bi mó ṣe ń ṣe record yi lówo, mo ṣẹ̀ lọ gba power bank. Ǹkan tí mo lè fi charge ẹ̀, mo ṣẹ̀ lọ gba nísí. Torí ó ti fẹ́ kú igi. Battery fóònù mi kon last rara dáadáa. Ó pẹ́ jù within wákàtí mẹ́rin, òti tun lów padà. Igbá mi gan wákàtí mẹ́ta gan òti tun low.

Tábìlì iṣẹ́ mi mo ṣẹ̀ ṣe ni, ó rẹwà púpọ̀, ó dẹ̀ wà oké, bó ṣe kọ iṣẹ́ dáadáa, ó dúró dáadáa dáadáa, kò sọ̀ àwọn èyí tó jẹ́ wípé wa máa kọ iṣẹ́ a máa mi, ó dúró gẹ́gẹ́ rẹ́gí, mó ṣẹ̀ ṣe ni o, ó dẹ̀ ń ṣe iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ fún mi, mi kì í fi nǹkan, ó ti fi nǹkan, mo tún tún nǹkan sórí ẹ, ó sá, ó wúlò gidigan, ó wúlò lọ́pọ̀lọpọ̀

Ọkọ̀ náà tójò bá ń rọ, mi ò n láìkí ki n jáde. Mi kì ń jáde tójò bá ń rọ, torí mi ò ní umbrella. Even kí n ni umbrella gan, even kí ní nǹkan tí mo lè fi bo ara mi tójò bá ń rọ, mi ò kí ń jáde nínú òjò nítorí òtútù máa ń tètè mú mi. Mi ò kí ń jáde tójò bá ń rọ, mo máa wá bí kan sá pamọ́ sí. Tójò bá dè tí dá, mo máa jáde, màá dẹ̀ máa tẹ̀síwájú ìrìn mi lọ.

Ohun èlò tó ṣe pàtàkì jù fún irinṣẹ́ mi, òhun ni lákòókò náà fóònù mi, torí ìgbà mí wà tó jẹ́ wípé iṣẹ́ tí mo fẹ́ kọ àwọn ọmọ náà, ó lè máa sì lórí textbook yẹn àbí textbook yẹn lè máa mú gbogbo ẹ̀ jáde wá, màá ma lo fóònù máa fi searchi nípa ìmọ̀. Pẹ̀lú bí bírò náà, red pen, bírò pupa ó wà ó ṣe pàtàkì náà torí láti máa fi máàkì.

Mi ni iparo, o ti pẹ́ gidigan. A, mi kì í sun ẹkún mọ́, o ti pẹ́ tí mo ti ké torí mo dẹ̀ ti ń d'ọmọkùnrin ló fàá, kí ẹ̀yàn máa ké. Nígbà tí, nígbà tó bá dìgbà mí tó yẹ pé mo rí pé kan lè fún mi, omi ò ní jábọ́ lójú mi, mo máa jẹ́ kí ọkàn mi máa mú ọkàn mi le gidi. Mi kì í, o ti pẹ́, o ti pẹ́ gidigan tí mo ti sun ẹkún. A, òro, mi kì í sun ẹkún mọ́, o ti pẹ́ gan. Mi lè rántí gan ìgbà tí mo sun ẹkún kẹ́yìn.

Àwọn èèyàn tí mo fẹ́ràn jù pọ̀ gan o. Aà, wọ́n pọ̀. Àwọn ọ̀rẹ́ mi, àwọn òbí mi, àwọn, àwọn èèyàn, àwọn èèyàn tí mo fẹ́ràn jù wọ́n pọ̀ gidi gan, wọ́n ló ń kà. Mo fẹ́ràn àwọn èèyàn púpọ̀ gidi gan nítorí àwọn ẹlòmí ti gbé ìgbésí, wọ́n ti, wọ́n ti so ipa gidi gan nínú ayé mi. Àwọn èèyàn tí mo fẹ́ràn pọ̀ gan, wọ́n ló ń kà.

Bẹ́ẹ̀ni yóò, e mo máa ń ṣe ètò ǹkan gidi gan. Tí n bá fẹ́ dáná báyìí, òye wákàtí tí màá lò láti fi ṣe ètò ǹkan tí mo fẹ́ ṣe, ó máa pọ̀ ju òye wákàtí tí màá fi dáná gan lọ tán. Ìgbà mìí náà tí n bá fẹ́ pa lé mọ́ náà, wákàtí tí màá lò ó máa ń pẹ́ gan. Tí bá fẹ́ ṣíṣe nígbàtí, tó bá ti bá fẹ́ ṣe iṣẹ́ ẹni iṣẹ́ tí n bá fẹ́ ṣe nínú ilé báyìí, ó máa ń gbà mí wákàtí. So ọjọ́ tí bá mọ̀ pé mo ní time ni mo máa ń ráyè ṣe dáadáa dáadáa, torí ó máa ń gbà mí ń time gan.

Mi kì n really ní pàdé jù, ní ọ̀sẹ̀ kan o le jẹ́ bí ẹ̀eméjì. Láàkọ̀kọ̀ naa o ní mo wà ní ẹgbẹ́ ká má a fún èèyàn nì nkan ká má a tọ́jú awọn aláìní àti àwọn tí wọn o àti àwọn ọmọ school, ká sá má a fún awọn eeyàn kan. So ẹgbẹ́ yẹn eekan lọ́sẹ̀ lá dè má a ń lo àti ti choir ní weekẹ́nd náà.

Ojoojúmọ́ ni máà ń kọ ǹkan tuntun ní ibi iṣẹ́ mi. Ẹ̀ mọ ilé láyé tí ènìyàn wa ayé kò sọ́nà. Even tó ò bá plan pé wa kọ ǹkan, wọ́n lọ́nà kan sí méjì wa ṣà kọ ǹkan tuntun. So ojoojúmọ́ ayé mi ni mò ń kọ ǹkan tuntun. Kò ń ṣe níbi iṣẹ́ nìkan náà, ibi tí mò ń gbé ó, ibi tí màá ń dúró sí nígbà tí bá parí ibi iṣẹ́ tán o, ibi tí mò ń jáde lọ gbogbo ibi kí ibi.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi àwọn fáìlì mi pọ̀ gan tí mo máa ń fi sórí cloud mi tí ń bá fi si, mo mọ̀ pé ó lè padà wúlò fún mi ní ọjọ́ iwájú. Most time àwọn fáìlì tó wá ń bẹ́ nísín bàyìí mo kò lè, mo kò lè save. Mi nídìí o máa kọ save, tó bá wá di lẹ́yìn tó ti pé díẹ̀, màá wá need ee, màá kọ lọ síbẹ̀ kí n kọ check, orí dẹ̀ máa bá mi ṣe, oo màá wá ń bẹ́. So mo máa ń tọ́jú ee dáadáa bẹ́ẹ̀ ni.

Mii ní paró òwò tí wọ́n fún mi níbi iṣẹ́, kò ní ṣe nǹkan tó ń fún mi ní ìtara láti máa jí lojoojúmọ́ láti máa ṣiṣẹ́ mi bí mo ṣe ń ṣiṣẹ́. Àwọn ọmọ tí mò ń kọ́ ni wọ́n ń fún mi ní ìtara. Àwọn ọmọ tí mò ń kọ́ torí wọ́n nífẹ̀ẹ́ mi, wọ́n nífẹ̀ẹ́ mi. Ẹ̀mí náà ṣe, ẹ̀mí náà dẹ́ gbudọ̀ nífẹ̀ẹ́ wọ́n. Àwọn ọmọ yẹn ló ń fún mi ní ìtara tí n bá ní pé kí n fi ro tí àwọn tí mò ń bá ṣiṣẹ́, mi n ní lọ anywhere.

Nǹkan tó ṣẹlẹ̀ ní pé lẹ́nu jọ́ mẹ́ta yìí, gbèsè pọ̀ lọ́rùn mi gidi gan, kò jẹ́ kí n rí owó pamọ́, miì tọ́jú owó pamọ́ láti ọjọ́ yìí, kí Ọlọ́run ti ẹ̀ ṣàánú mi. Àmọ́ inú ọ̀sẹ̀ ta máa mú yìí tí bá ti bẹ̀rẹ̀ sí ní gba owó tí mo fẹ́ máa gbà, tí bá ti gba owó oṣù yìí, salary oṣù yìí, màá tọ́jú díẹ̀ pamọ́ ń nù ẹ láti oṣù yìí ọ̀ọ́. Lágbára Ọlọ́run mo gbúdọ̀ máa tọ́jú owó pamọ́, torí mo fẹ́ ra laptop tí mo fẹ́ fi kọ́’ṣẹ́.

Ojú mi dára gidi gan o, mo má, mi ò kí ń lògò sojú kín tó lè ríran. Ibikíbi tí bá wà mo máa ń ríran. Ojú mi rí kédéré, mi ò dẹ́ fi bú àwọn tí wọ́n ń lògò sojú kí wọn tó lè ríran o. Mo kọ̀ ń sọ ní pàtẹ́ mi ni pé mi ò kí ń lògò sojú, mo má ń ríran. Ojú mi clear dáadáa. Ibikíbi tí bá wà lẹ́yìn, màá ma rí nǹkan tó ń kọ lojú board níwájú.

Ah! Ayé ọ̀làjú la máa wà nísìnyí gidi gan. Kò sí ẹni tó ń kọ lẹ́tà tólọ́wọ́ mọ́. Àmọ́ mọ́ máa ń kọ lẹ́tà lórí fóònù, máa ń sẹ́ndẹ̀ fún àwọn èèyàn gidi gan. Tọ́lọ́wọ́ yẹn ní tí bàa wọ́n, ó ti ṣe die, mi ni paró, o ti sẹ́ diẹ̀ tí mo ti kọ lẹ́tà tó lọ́wọ́. Last time tí mo kọ lẹ́tà tó lọ́wọ́, bóyá bí two years ago, mo dẹ̀ kọ call for fun.

Bẹ́ẹ̀ni o, mo máa ń jí lára kùtùkùtù, mi ò kí ń ṣẹ̀ ẹ̀eyan tó jẹ pé mo máa mo káádùn ọ̀run gidi gan. Ìgbà mí bá yí láti five o'clock idájí, ìdájí ni màá sábà jí lẹ́nu ijo mẹ́ta yìí. Tí bá ti jí bẹ́yẹ̀n mi dè ní rọrùn sun mo, so mi ò mo jẹ́, mo jẹ́ èèyàn tó máa ń jí ní àárọ̀ kùtùkùtù, kùtùkùtù ni màá ń jí, mi ò kí ń pẹ́.

Rárá mi ò kí ń ṣẹ́ ènìyàn tó máa ń wo àm-- kí ni? Àmọ́ tí bá jáde síta bóyá mọ́ ń rìn lójú ọ̀nà tí mo dẹ̀ wo ke àwo sánmọ̀ tí mo rí pé ìràwọ̀ pọ̀ lójú ọ̀run gidi gan. Mo máa ń wò, mo máa ń wò gidigidi gan. Mo máa ń wò tí ẹ́ tó jẹ́ pé mo mọ̀ just to admire nature. Mo kàn máa admire nature ni. So mo maa ń wò gidi.

Ní kéèsì tèmi, mi ò ló ṣìṣẹ́ àmọ́ mo ní àwọn ọmọ school ti máa ń darí. Bí mo dẹ̀ ṣe ń darí àwọn, bí mo ṣe ń darí àwọn ọmọ níwípé máa bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ohùn ìrẹ̀lẹ̀. Àmọ́ èyí tó bá se agídí nínú wọn, òun ni màá yọ ẹgba tí. Mo dẹ̀ lè máa lo ẹgba yẹn gan lóri ẹ̀, mo lè máa lo ẹgba yẹn fi nàá. Àmọ́ máa kàn jẹ́ kó mọ̀ pé ẹgba wà lọ́wọ́ mi tí mo lè fi fọwọ́ kàn-án. So ìyẹn ó máa jẹ́ kó àyà ẹ já, ó máa jẹ́ kó lè ṣé.

Ìbéèrè tó bẹ̀rẹ̀ lọ́wọ́ mi yi bí po fẹ́ fi, bí po fẹ́ fi gan mí ni. Mo ní sá bọ amọ kó gùn jù. Kékèrè náà ni láti bí oyè ọdún kan tí mo ti ń tújọ. Kò ì tí to wù dáadáa dáadáa. Díẹ̀ díẹ̀ ló kan wu. Àmọ́ mo ní díẹ̀ sa, èmi náà ni àbí na díẹ̀ tó ní ń kọ ọmọkùnrin. Èmi náà ni díẹ̀.

Ẹ̀ẹ̀kan ló sú ṣá, ẹ̀ẹ̀kan ló sú ni ma ń gẹ, ìgbà mí dẹ́kẹrẹ wà to jẹ pẹ o lè tó oṣù méjì ki n tó ge. Ìgbà mí dẹ́kẹrẹ o lè tó oṣù kan pẹ̀lú ọ̀sẹ̀ díẹ̀ si, àmọ́ ní most time ṣá, oṣooṣù ni ma ń sábà ge ju. Oṣooṣù kò yẹ́ lóṣooṣù, kò ń rí lí yẹ ju.

Aṣọ tí mo fẹ́ràn láti máa wọ, òun ni aṣọ funfun, aṣọ shirt. Mo like kí n máa wọ shirt pẹ̀lú ṣòkòtò, kí n dẹ wọ fìlà tí. Ìgbà mí dẹ̀ kẹ rè mí kí n wọ fìlà. A mọ, shirt pẹ̀lú ṣòkòtò pẹ̀lú jean pẹ̀lú shoe. Ni màá ń sábà wọ̀ jù lọ sí ibi iṣẹ́. So nǹkan tó kọ̀ sele nàá ni.

Orúrọ̀ mi kò yàtọ̀ sí mo tí ń ṣe láti ìjọ̀ọ̀tí ti pẹ́ díẹ̀. Tí bá ti jí láro kútúkutù, máa kọ́kọ́ gbàdúrà tí bá ti gbàdúrà tán, máa gbá bulẹ̀ máa tún léṣe máa fọbọ́ tí bá ti fọbọ tán máa jẹun kí eh tí bá ti jẹun tán màá wá sinmi díẹ̀ kóúnjẹ mí lè sinlẹ̀ bí ó bá ti sinlẹ̀ màá ṣẹ wa lọ ibi iṣẹ́.

Bẹ́ẹ̀ni o, gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ kò sí ojúmọ́ ọjọ́ kan kí ń máa kọṣẹ́ pẹ̀lú ọwọ́. Tí n bá kọṣẹ́ lórí board, màá kọṣẹ́ nínú ìwé mi. Ojojúmọ́ ayé yìí ni màá ń kọṣẹ́ láti ìjọ yìí, ẹni báyi gan mo sì kọṣẹ́ lónìí. Ojojúmọ́ ni mo máa ń kọṣẹ́ handwriting mi de fine pẹ̀lú ẹ̀, like every day kò sí there is no specific kò sọ ọjọ́ kan.

Orin tí mo fẹ́ràn gbọ́, hip hop má a sábà gbọ́ jù. Bákan náà mo sì máa ń gbọ́ orin Kristẹni, àwọn orin bíi Tọ́pẹ́ Àlàbí, BBO, Ṣọlá Allyson àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jọ. Àwọn orin Kristẹni ṣà ní máa n sábà tí bá fẹ́ ṣiṣẹ́ tí mo mọ̀ pé máa pé díẹ̀, orin Kristẹni. Àmọ́ tí bá mọ̀ pé mo kò fẹ́ máa fi nǹkan dára mi yá orin hip hop ni má máa play.

Ó ti ṣe díẹ̀ sẹ́yìn. Nígbà tí gbogbo wà si ju wa ní ilé ìwé, a máa ń pàdé lójoojúmọ́. Bọ̀, bí ó gbá ti ṣẹṣẹ tán ní ibi báyìí, oníkálukú wà ní ìlú ọ̀tọ̀ọ̀tọ̀, ìkan wà ní ìlú Bòmí, èmi wà ní Bòmí. Oníkálukú wa aráyé pàdé ara wa mọ́, tó ti ṣe díẹ̀ sẹ́yìn, ó ti ṣe díẹ̀. A fi ọmọ rẹ tí mo ṣẹ̀ mọ̀ ní àdúgbò bí báyìí ni mo tó ṣẹ̀ pàdé.

Bẹ́ẹ̀ni o, mo máà ń ṣèwádi o, mi kan déédé sọ pé mo fẹ́ wọnú ẹni, màá kókó farabalẹ̀, màá kọ́ ṣèwá di mi nù ní dáradára, tí bá rí pé a ló tọ ẹni, ó jẹ́ ohun tí ẹ pé ọmọlúwàbí ni, ó jẹ́ èèyàn tí ẹ pé èèyàn lè mú yan gan, ó jẹ́ ohun tí ẹ pé kò lè dojútì ẹ́ yan. Ṣẹ̀ tó o jẹ́ kí o gúnrégé.

Ó depend. Tí ó bá jẹ́ wípé ìgbà tí ẹ kí mo fẹ́ ṣíṣe tí mo mọ̀ pé mo o dẹ̀ ní ilẹ̀ láti ṣe nínú ìmọ̀lẹ, mo fẹ́, mo máa ń fẹ́ ràárọ̀. Àmọ́ tóbá jẹ́ pe ìkan tó jẹ wípé mio ṣe nkankan mọ́, tí mo kàn fẹ sinmi mo fẹ́ràn irọlẹ. Mo fẹ́ràn irọlẹ fun awọn nkan bẹẹ. Ti mo kàn fẹ sinmi mio ṣe nkankan mọ́. Iṣẹ́ tí mo fẹ́ ṣe tán ni ojú, ní ojú, ní òwúrọ̀

Wàlài talai, ìbéèrè tòbéèrè yìí ó ṣe pàtàkì torí wàlài mi kí n rántí àlá mi o, mi i rántí. In fact mo ti try, mo ti try countless time kí n lè rántí nígbà mì bai, tí bá n tí mo ṣe kí ni mi ò rántí rí láyé mi, mi ò kí rántí àlá mi wàlài. Mi ò rántí àlá o, n bá ti jí bá mi ti gbàgbé gbogbo ẹni.

Tí dé ọ̀dọ̀ wọn ná, o mọ̀ tí wọ́n bá kọ́kọ́ pe prize fún mi ná, màá kọ́kọ́ à mọ̀ mi ṣé kò gba yìí báì báì báì báì báì. Tí wọ́n bá ní pé kó gbà, tí bá rí pé ó wà lọ́wọ́ mi, ó ka iye nkan ti ṣèkínní tí mo dẹ̀ rí pé ó wọ̀ tí, ó wọ̀ tí òye tó pè, mo dẹ̀ ní ìdí kiní ìyẹn, ọmọ màá kọ́ san o straight. Àmọ́ tí bá rí pé kò wọ̀ tí ẹ, àmọ́ àbí bí a mọ orí pé ẹ ní ìfẹ́ gba mi ni, mi ò ní ṣèkínní, màá kan kúrò lọ́dọ̀ wọn ni.

Inú báàgì mi ni mo máa ń sábà fi ṣi, tí bá ti fẹ́ lọ. Èmi kì í fi s'ápó torí ó lè lọ jábọ l'ápò. Mo lè fẹ́ mú ǹkan nínú àpò nísin bayìí, kí nǹkan mi lọ jábọ́ tẹ̀lé. Inú báàgì, ó ní kòkòrò, ó ní spési kékeré kan tí mo máa ń fi sí ninú báàgì mi. Kò dẹ́ sọ́nù rí, mi wá rí. Ibẹ̀ ni mo máa ń sábà fi ṣe ṣá.

Kò dára tó kankan o, mi ò ní parọ́ o. Hmm, pẹ̀lú gbogbo tá ń gbà náà, bẹ́ là ń jẹ gbèsè láti gbèsè kan láti bò sí nù gbèsè mi, kò dára kankan tó o. À ti wa láì tá láì, irọ́ tí mo ń gbà kò dára kankan. Kò tí è tó mi, kò like it's very hard, kò tó mi ná ráráá rárá. Kò dára kankan, kò tí è ṣe jọjú, kò tí è dùn wó.

A ó pọ̀ gidigidi gan lákòókò ná. Bóyá torí wípé wọ́n ti rí pé copper ni mí, wọ́n ò really igbá mi báyi. Most of all those ni wọ́n máa ń sọ̀rọ̀ pé irun tè mi, èmi o, mi ò comb irun yẹn dáadáa bó ṣe yẹ kí n comb irun yẹn, mí n kì kọ note like orísìírísìí ni nǹkan tí mò ń rí.

Ní osu ní ojo ní every week ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀, mo máa ní ìsinmi ọjọ́ kan péré ọjọ́ méjì, mo máa ní ìsinmi ọjọ́ méjì. So ẹ̀yẹn náà ó dè tó fún mi, within ìsinmi yẹn náà, màá kọ́ fi ṣe gbogbo àwọn iṣẹ́ tí ó yẹ kí n ṣe. Mo fẹ́ tún ilé ṣe ni o, mo fẹ́ fọ toilet, mo fẹ́ fọ aṣọ, gbogbo àwọn kí nìyẹn.

A ti kò lè parí iṣẹ́ bá yìí tí o ba á ti fẹ́ toro aye. Máa kọ́ tètè pàpàpá, saáre mú omi fọ gbogbo ara mi, san ẹsẹ̀, san ojú dáadáa. Máa wá gbé báàgì, máa gbé báàgì kọ ọrún mi. Máa wá kí àwọn ọmọ ilé ìwé mi, màá sọ fún wọn pé mo ti ń lọ, èmi naa wọn a tun sìn mí. Wọ́n ma sinmi dé ẹnu ọ̀nà, màá ma lọlé.

Nígbà tó bá ti di àsìkò holiday tí bá ti lọ lé tí mo fẹ́ lọ fún ìgbà díẹ̀, ìgbà díẹ̀ má fi má lò mọ́ wọn. A jọ máa wà nílé, màá sọ fún un bí gbogbo àtijọ́ yí, bí ibi tí mo wà, bí gbogbo ǹkan ṣe lọ bẹ́ẹ̀, bí mo ṣe ń ṣe, bí mo ṣe ń jẹ, bí mo ṣe ń mu. A jọ máa sọ̀rọ̀ lórí ẹ. Tó bá dẹ́ ti tu di ìgbà tí ẹ pé tí bá ti lu ìgbà díẹ̀ pẹ̀lú ọ, a dẹ́ tún kúrò.

Mo máa ń wọ glass o, àmọ́ èyí tí máa ń wọ fún akọ ni òó, kò ń ṣe bóyá ọjún ń dùn mí ó. Mo máa ń wọ glass fákọ. Àárọ̀ yìí gan an mo ṣe wọ glass láàárọ̀ yìí. Nígbà tí mo wọ glass dúdú, àwọn ènyàn rò pé bẹ ọjún tì mí torí mo fẹ́ sọ̀rọ̀ ní àárín ẹro, àmọ́ èmi kọ̀ wọ fún akọ ni. Won wá rò pé bóyá mo wọ̀ nítorí pé ọjún tì mí, àmọ́ ojú ò dè tí mí, èmi kọ̀ wọ fún akọ ni ṣe.

Ah! Ǹkan tí mo fẹ́ kọ́ ó pọ̀, ìmọ̀ tí mo fẹ́ kọ́ pọ̀ gan o, héé ó pọ̀. Láàkọ́kọ́ náà ní ti ayé yìí mo fẹ́- I want to learn a tech skill. Mo fẹ́ kọ́ iṣẹ́ tech, ohun ló ṣe ń trend nisinyìí. Tó bá dẹ ìdí ti inú church, mo fẹ́ kọ́ bí wọ́n ṣe ń tẹ piano. Ǹkan tí mo fẹ́ kọ́ pọ̀ gan.

Adùn tí mo fẹ́ràn nínú ice cream, òun ni strawberry àti vanilla. Tó bá mí sì apapọ méjèèjì, à o máa ń dùn gan, adùn ẹ kò, a lè fi wé nǹkan kan. Like wà á mú báyìí, túútú ẹ́, ó tún á tutù sí again. Tó bá gbẹ́ eyo ọ̀ kan sẹ́nu báyìí, bó ṣe máa tutù lẹ́nu èèyàn.

Omọ̀ mi ò ní pàrọ̀. Mi ò tíì rí dókítà o láti ìgbà tí wọ́n ti bí mi. Like mi de Hospitu rí láyé mi, mi ò kí ń ẹ̀ ǹkan ni kan mo gbá abẹ́rẹ́ gan rí. Ìgbà tí là ẹ̀ kò lè tí pẹ́ jù náà, nígbà tá ra mi ò yá nǹkan náà ni. Nọ́ọ̀sì gan ló wá treat mi nílẹ̀. Emi ti mi rí dókítà rí láyé mi like pé kí lọ bá pé nkankan báyi báyìí ṣe mi, mi ò ṣe rí.

Ní ojúmọ́ kan, wákàtí mẹ́jọ mo fi máa ń ṣiṣẹ́. Wákàtí mẹ́fà ni mo fi máa ń ṣiṣẹ́. Iṣẹ́ tí mò ń ṣe bẹ̀rẹ̀, mẹ́fà péré náà ni. Wákàtí mẹ́fà tí bá ti lọ ní ago méje àárọ̀, máa dé ní ago méjì ọ̀sán. So wákàtí mẹ́fà péré ni.

Mi ò mọ bó ṣe ń gun kẹ̀kẹ́ o. Èmi ò mọ ń gún o. Láti kékeré mi gun ri mi kí ń gun. Mi ò mọ bó ṣe ń gun kẹ̀kẹ́. Ò wà lára àwọn ǹkan tí mo fẹ́ kọ́ náà nìyẹn. Bí a ṣe ń wẹ̀ lórí odò, bí a ṣe ń gun kẹ̀kẹ́, àwọn kí nìyẹn mo fẹ́ kọ́. Mi ò mọ ohunkóhun sí láyé mi. Kò sí ẹ̀ẹ̀kan tí mo mọ̀ ń ṣe. Mo ń ṣákọ́, ń gbé ilé ayé. Mi mọ̀ kẹ̀kẹ́ ń wá.

Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mi ò kí ń sábà gbé ìgbésí ayé tẹmi sórí intànẹ́ẹtí. Tí n bá fẹ́ tirafu, kò sí ẹnikeni tó máa mọ̀. Mi ò ní gbé sórí intànẹ́ẹtí, mi ò ní posti rẹ̀. Mi ò kí ń gbé ìgbésí ayé mi lórí intànẹ́ẹtí o. Kò sí ìkankan tí n bá fẹ́ ṣe, ikọkọ ni mo ti máa ń ṣé. Mi ò kí ń gbé sórí afẹ́fẹ́. Àwọn tó mọ̀ mi l'ayikà nìkan ló máa mọ̀ pé mo n ṣe ǹkan báyìí.

Láàárin ìgbà mi wákàtí kan péré ti wà ok fún mi. Láàárin wákàtí kan báyìí mà á bọ nǹkan mi dànù. Mi kìí wọ pẹ jù, tí bá ti wọ̀ tó bá ti ṣe dé ẹgba, ó máa ń dìdì rò mi lójú, mà á bọ̀ dànù, mi kìí wọ̀ ní gbogbo ìgbà. So láàárin wákàtí kan péré báyìí ó ti tó mi, mà á bọ̀. Wákàtí kan ṣa, jání pé bí wákàtí kan péré ni mo ṣe máa ń wọ̀, àárín wọ́n ta àárín wákàtí kan.

Adùn rẹ̀, bó ṣe máa ń gbóná, bó ṣe máa ń fà, àh, àwọn nǹkan tí mo fẹ́ràn nínú ẹ pọ̀ gidi gan o. Oríṣiríṣi, raá, bó dé ṣe wà bẹ́ẹ̀ nà, ẹ́ekan pére ni mo ṣi jẹ́e náà rí láyé mi, mi rí owó láti rà. Ẹnkan yẹn gan èmi àti ẹyàn kan la jo da wo raa ni èmi nìkan ko mo raa àmọ́ ọjọ́ nà mo gbádùn ẹ, ah, mo gbádùn ẹ látijọ́ náà báyìí.

Mo máa, mo máa time ara mi ni, nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. So nǹkan tó ṣẹlẹ̀ ni pé bá ti kọ́kọ́ tí bá ti ṣe gbésí táyé mi bí mo ṣe ń ṣe ìgbésí ayé mi báyìí bẹ́ẹ̀ ni mo ń ṣe ti ìṣe, tí bá ti débí iṣẹ́ tí bá ti kúrò níbi iṣẹ́ báyìí máa féèsì nípa ọ̀rọ̀ ayé tèmi náà. Méjèèjì ṣá a ṣáà ń mú méjèèjì papọ̀ mọ́ra wọn ó dẹ̀ ń lọ dédé.

Mo máa ń ṣiṣẹ́ júwákàtì lọ́ n gbà mí. Nígbà mìí ṣà, bí è nìníṣìń báyii, mo ń ṣiṣẹ́ júwákàtì lọ. Nígbà tí àwọn iyúnkù mi tí wọ́n ti ní lọ lé, tó ní kálùkù wọ́n ti mọ̀ rá lati lọ lé, èmi sì wà nínú kíláàsì bí mo ṣe ń kọ́ àwọn ọmọ lọ. Nígbà mìí ṣà, kò ń ṣe lójoojúmọ́, àmọ́ lẹ́ẹ̀kan-kan mo máa ń ṣe.

Máa ń lo bí i, ẹ́ bí ìsẹ́jú mẹ́wàá sí ìsẹ́jú mẹ́tàlá. Kò dè ń ṣe, kò dè ń ṣe àárọ̀ nìkan, àárọ̀ àti alẹ́. Alẹ́ nisínyi bàyí, mo ti ṣe talẹ́ yìí nísínyi bàyí, tó bá tun dárọ̀ ola maa tun fọ again. Só bi mọ ṣe ń ṣe ni àárọ̀ àti alẹ́, àárọ̀ àti alẹ́, àárọ̀ àti alẹ́. Ìsẹ́jú mẹ́wàá sí mẹ́tàlá.

Kò sọ́nà kí n má ka ìwé, ọlọ́jọ́mọ́ ni mo fi ń ka ìwé. Kó dà gan, tí bá ti ṣe kínní yì dì ẹ bayìí, máa tún lọ ka ìwé díẹ̀ si torí kí ni? Olùkọ́ ni mo jẹ́. Mo dẹ̀ gbúdọ̀ kọ́ wọn mọ̀. Ó ní awon kan kan to jẹ́ pé mo ti Mi ò ríli mọ nnkan tó jẹ́ mọ́. Ó ní ìgbà tí bá tó ṣí ìwé, tí bá ka ìwé, tí bá ti ka, mo máa mọ̀, mo máa ṣe explain fún wọn.

Bẹ́ẹ̀ni, àmì ìràwọ̀ mi òun ni a ń pè ní Scorpio. Scorpio, ọmọ Scorpio ni mí torí mo jẹ́ ọmọ October 28th. So àmì ìràwọ̀ mi òun ni Scorpio. Wọ́n máa ní pé a ní ìwà tutù bíi àdàbà, inú wa dẹ́mọ́ sí awọ̀n ènìyàn a dẹ máa ń rò ǹkan gidigidi gan, a máa ń.

Gbogbo àwọn agùnbánisọ̀rọ̀ mi, ẹ̀rọ agùnbánisọ̀rọ̀ máa kọ́kọ́ tẹ̀bọ́ná kó le dé ibi tó yẹ kó dé kí n tó jí láárọ̀ ọjọ́ kejì. Bákan náà sì ni mo sì máa ń gbàdúrà sí Ọlọ́run, kí Ọlọ́run jẹ́ kí n sunre, kó jẹ́ kí n jìre kí n tó lè lọ sùn.

Rárá mi ò mọ bó ṣe ń péja o, láìsí pé mò ń tẹja. Mi ò mọ bó ṣe ń péja o, mi ò tẹ̀ẹ́ mẹ́ja gan ri, mi ò mẹ́ja ri, mi ò pẹ́, mi ò mọ bó ṣe ń péja. Àmọ́ ó wà òkè náà sá, ó wà òkè bó ṣe ń, bó mi, àmọ́ mo ti rí wọn, mo ti rí, mo ti wà níbi tí wọ́n ti ń péja rí, mo ti rí bó ṣe ń péja, àmọ́ èmi fúnra ara mi, mi ò péja rí o.

Kò sí bíru oúnjẹ náà tí èmi mọ́ bó ṣe ń ṣe. Mo mọ bó ṣe ń se rice lada, mo mọ bó ṣe ń ṣe spaghetti, mo mọ bó ṣe ń ro eba lada, mo mọ bó ṣe ń ro amala, mo mọ bó ṣe ń ro sẹ̀mọ́, mo mọ bó ṣe ń ro wheat, mo mọ bó ṣe ń ro poundo. Kò sí bíró oúnjẹ náà tí e fẹ́ jẹ́ tí èmi mo sí. A fi ṣaṣa, a fi àwọn oúnjẹ tán ṣe ń ṣe nísinsìnyí, àwọn oúnjẹ ìgbàlódé tó ṣe ń ṣe, àfi àwọn yẹn, ọ̀ lọ sí intercontinental dishes nìkan rí.